Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Mo máa ń lọ láàárín, láàárín ìlú Nàìjíríà, gbogbo ìlú tó wà ní Nàìjíríà. Ibi tí mo ti ń lọ sí ilé ìwé, mo máa ń lọ sí ibi tí mò ń gbé. Ibi tí mo ti ń lọ sí ilé ìwé ni yunifásítì sí ìlú tí mò ń gbé, ó jìnnà síra. So and ní ìgbà Christmas yìí, mo lọ sí ilé láti lọ ṣe ọdún Christmas ní ilé. Kérésìmesì ní ilé. Mo dẹ̀ lọ bí ọjọ́ méjì níbẹ̀ kó tó di pé mo padà wá sí ibi tí mò ń gbé, ibi tí mò ń gbé gọ̀ńgọ̀ńgọ̀ńgọ̀ń. Mo dẹ̀ máa ń rìnrìn-àjò gan gidi. Pé boya mo fẹ́ lọ fún a máa ń lọ fún ǹkan ní, ẹ́, ní ilé ìwé tí mo wà. A jọ ṣe àkójọpọ̀ láti lọ fún oríṣiríṣi nkan láárín, láàrín ìlú Nai láárín, ẹ́, Nàìjíríà. So a máa ń rìnrìn-àjò dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu ohun mímu protein. Mo dẹ̀ máa ń ṣe fún ara mi náà. Iru protein bayii, iru àwọn protein bí yogurt. Ehn, àwọn eleyii ta ṣà máa ń ṣe ní ilé, mo máa ń ṣe fún ara mi. Mo máa ń ṣe like mo dẹ̀ máa, ehn, fẹ́ràn láti rà ní, ehn, ọjà tín bà lọ sí ọjà. Ohun eléyi tí àwọn ọ̀rẹ́ mi bá ṣe, wọ́n máa ń gbé fún mi. But mo máa ń fẹ́ láti ṣe fún ara mi torí pé mo máa fi ojú tó, mo dẹ̀ máa mọ, pé ókay nǹkan bayi bayi mo fi sí. Because àwọn nkan mi tó bá rà lọ́jà kò kín ṣe gbogno nǹkan tó bá, tó máa sọ pé wọ́n, wọ́n má, wọ́n má, wọ́n máa dínkù lára àwọn kìnì tí wọ́n fi sí inú ẹ̀, àwọn nǹkan èròjà tó ye pe wọ́n fi sí nínú ẹ̀ torí pé kí àwọn náà lè rí ère náà ló rí ẹ̀. So ló máa ń jẹ́kí èmi, mo máa fi ń fẹ́ràn láti ṣe fún ara mi. Mo dẹ̀ máa ń mú ṣùgbọ́n mo máa ń mu ohun protein dáadáa lójoojúmọ́. Lójojúmọ́ mo máa ń mu. Kódà lójoojúmọ́

Mo máa ń like láti, mo máa ń fẹ́ràn láti wo ìràwọ̀ ní, ẹ́, alẹ́ ní ìrọ̀lẹ́. Tó bá jáde síta, mo máa jókòó síta dé. Mó rántí ìgbà tí mó wà ní kékeré, nígbà tí mó máa ń lọ sọ́dọ̀ ìyá tó bí, ẹ́, bàbá mi. So tó bá dalẹ́ bẹ́ẹ̀ yẹn, wọ́n máa pe gbógbó wa síta. Á máa jókòó, lẹ́ná máa wo ìràwọ̀ yẹn. Wọ́n á máa sọ, ẹ́, ìtàn fún wa, máa pa ìtàn ayé àtijọ́, gbógbó bí ìràwọ̀. Ẹ̀, nísìí, nísìí gan, mó ti rò pé àwọn story yẹn bí àwọn kọ̀, wọ́n kọ̀ gbejáde torí pé a jẹ́ ọmọ yíkìíkì torí pé a mọ̀, a fi bẹ́ẹ̀ mọ ẹ́ ìtumọ̀ àwọn nǹkan tó ń sọ bọ̀ báyìí nísìí tí mó ti wá ń dàgbà. Àwọn story yẹn ti fẹ́ máa dàbí, fẹ́ máa dàbí irọ́. So ṣùgbọ́n mó fẹ́ràn láti máa wo ìràwọ̀ dáadáa ní alẹ́. Á dẹ̀ ní oríṣiríṣi ìràwọ̀, ìràwọ̀ tó tóbi, ìràwọ̀ tó kékeré tí máa ti lè wà, tí máa ti lè dá jókòó, tí mi yín nǹkan tí mò ń ṣe. Mó máa ń, mó máa ń like láti wo ìràwọ̀ yẹn dáadáa torí pé ó tún máa ń rún bí Kérésìmesì báyìí. Kérésìmesì ọdún, Kérésìmesì tí a ṣẹ̀ṣẹ̀ tán báyìí tó jẹ́ pé wọ́n, ẹ́m, wọ́n sọ, wọ́n sọ story nípa Jésù Kristi tí àwọn, àwọn awòràwọ̀ rí ìràwọ̀, ìràwọ̀ ẹ. So lẹ́nu jọ́ mẹ́ta mo jókòó síta, mo súnro pé, "Ah! Oríṣiríṣi ìràwọ̀ la wà, ló wà. Ìràwọ̀ tó, ilé tó tóbi àti ilé tó kéré."

Mo fẹ́ran, mo fẹ́ran ìbọ̀sẹ̀ tó pọ̀ because ìbọ̀sẹ̀ náà là ń pè ní orin ní èdè Yorùbá. So mo fẹ́ran ìbọ̀sẹ̀ tó pọ̀ like orin tó pọ̀ bíi orin Fuji, ehm, a máa ń pè nǹkan náà ní Highlife eléyi ti a máa ń kọ nínú church àti ton ba n lọ sí ọdún, ehm, tí wọ́n máa lọ sí, ehm, wẹ-- ehm, ìgbéyàwó, ìsọmọlórúkọ. So mo máa, mo máa like, ehm, Fuji, mo máa like Highlife, mo dẹ̀ máa like ìpàlà. Then mo dẹ̀ máa like orin reggae. So then ní ìlú Nigeria present, e, lọ́wọ́lọ́wọ́ báyìí a ní orin nǹkan tó ṣẹ̀ ń jáde tóń pè ní Afrobeat. So mo máa like ẹ̀ dáadáa. Sugbọ́n ní, e, ní baba n bari e ju Mo máa like, en, Fu-Fuji àti Highlife. Highlife yẹn ni a máa ń pè ní orin, orin, en, eré orí itage tó máa ń kọ, tó máa ń kọ táa ń kọrin. Tí ìlú e máa ń fast gan táwọn èèyàn máa jó sí i. Wọ́n lè kọ ní party, wọ́n lè kọ nínú church, wọ́n lè kọ ní everywhere. Sugbọ́n ó common ní, e, ìlú, ní èdè, en, Yorùbá. So mo máa like orin Highlife àti orin, eh, Fuji.

Ti mo ba ti le, ti mo ba ti le ni ìṣòro lórí, eh, ẹ̀rọ ayára bí àṣá, èmi ò kí ń, o-oleru ìṣòro tó bá jẹ́ wípé éleyi to jẹ́ pé mo le ṣe fún ara mi. Bóyá nìnu kan nínú àwọn settings nínú fóònù yẹn ni mo ti tẹ ǹkan tí ó dá lórí ẹ, mo le ṣe fún ara mi. Ṣùgbọ́n tó bá fi le jẹ́ pé éleyi to jẹ́ pé bóyá ó jábọ́ ni àbí bóyá ibi tí wọ́n ti máa ń fi bọnu láti fi charge ẹ̀ ló bàjẹ́, mo máa ń gbé lọ sọ́dọ̀ àwọn tó máa ń tun ṣe. Torí pé èmi nígbàgbọ́ pé àwọn mọ̀ kan tó lè ṣe, tó lè ṣe tó lè jẹ́ kó má ṣiṣẹ́. To ba yé pe bí screen rẹ̀ ló fọ́ tàbí ǹkan ṣá ṣe ní ara ìta ẹ̀ tó kì ń ṣe pé bóyá àwọn ǹkan pépèpé tí mo le, tí mo le ṣe lórí, lórí ẹ̀ fún ara mi. So mo máa ń gbé fún wọn kó tun ṣe torí tí bá ye pé kí n kọwọ́ síbẹ̀ beyen kí n máa ṣe fún ara mi bẹ́ẹ̀, mo le, mo le lọ tẹ ǹkan tó jẹ́ pé mi, mo, mo ní lè ṣe ó kí n lọ sórí YouTube. Tó bá jẹ́ pé nípa ǹkan nínú, nínú ẹ̀ ni mo ti tẹ tẹ̀tèkú tẹ, mo lọ sórí YouTube kí n lọ wo, eh, fídíò lórí ẹ̀ nípa bí mo ṣe le, bí mo ṣe lè tún gbogbo ẹ̀ ṣe padà fún ara mi. But tí mo bá rí pé ó ti kọjá agbára eléyi tí mo le ṣe, mo máa gbé fún àwọn tó ye pé ǹkan tán kọ́ ni ẹ, ǹkan tán ṣe ni ẹ. So that wọ́n le bá mi ṣe, wọ́n le bá mi yanjú ẹ̀. So bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ, eh, ayélubára, ayélára bí àṣá lọ́dọ̀ tèmi nìyẹn.

Mo fẹ́ràn láti máa jókòó sí fèrèsé ọkọ̀ ojú Òfurufú and ìdí tí mo fi fẹ́ràn ẹ̀ ni pé màá le máa rí àwọn nǹkan tó bá ń lọ ní ojú Òfurufú. Irú tó bá wà ní òkè lọ́hùn yẹn, nígbà mí mo máa ń fi fóònù mi náà síbi ojú Òfurufú yẹn láti fi record gbogbo nǹkan tó bá, tó bá lọ ní ibẹ̀. So bẹ́ẹ̀ ni, mo, mo fẹ́ràn ẹ̀ gan ni láti máa jókòó sí. Ṣùgbọ́n nígbà mí tí aye bá gbà mí láti jókòó sí etí ẹ́ òfurufú, mo máa ń fún èèyàn tó bá wà ní etí òfurufú, mo máa ń fún un ní fóònù mi pé kó bá mi gbé síbi, ẹ́, wẹ́, fèrèsé yẹn kó lè bá mi máa àwọn nǹkan tó bá wà ní etí ibẹ̀. So mo fẹ́ràn ẹ̀

Ọjọ́ méjì péré ni mo ní fún, ẹ̀, ìsinmi ọdọọdún. Ọjọ́ méjì péré ni wọ́n fún wa níbi tí mo ti ń ṣiṣẹ́. Ṣùgbọ́n, ta-- even tí a bá, tí a bá padà sí ẹnu iṣẹ́, yóò kú ọjọ́ náà tó dàbí, kó tó di pe ọdún parí, à kí sábà máa ń ṣiṣẹ́ lọ tití náà. Torí pé everybody, everybody, gbogbo ènìyàn ti gbàgbọ́ pé àwọn ènìyàn máa wà ní máa ṣiṣẹ́, a máa ṣe ọdún. So dó, ọjọ́ méjì péré, ọjọ́ méjì péré ni mo ní. Ṣùgbọ́n ọjọ́, ó ju ọjọ́ méjì lọ torí tí màá lọ ibi iṣẹ́ náà, mi ò ní ṣiṣẹ́. So káṣá sọ pé.

Bẹ́ẹ̀ni, mo ní èrò, àwọn èrò ọlọ́gbọ́n nínú ilé. Mo ní tó pọ̀ ní ẹ̀kúnrẹ́re. Mo ní àwọn àpẹẹrẹ eléyi tí mo ní, èmi kò mọ bí mo ṣe le pè ní èdè Yorùbá. Mi bá sọ ní èdè Yorùbá, a máa ń pè ìkan ní airpod, a máa ń kì í sí etí láti máa fi gbọ́ orin. Then, a máa ń pè ìkan náà ní deck tí a máa ń fi gbọ́ oríṣiríṣi orin. So, mo ní tó pọ̀ gan gidi, tó pọ̀ gan gidi mo dẹ̀ ń. Mo dẹ̀ ń lérò láti ra sí nítorí pé a ti wà ní ọwọ́ ayé ta wà báyìí, ní sin i a ti wà ní ayé ìgbà technology. So, mo ní àwọn èrò ọlọ́gbọ́n nínú ilé dáadáa. Níbi tí mo ti ń ṣiṣẹ́ náà, òun ní.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream ó pé oríṣiríṣi. Mo máa ń fẹ́ràn tí eleyii ti a máa ń pè ní chocolate, then, mo tún fẹ́ràn tí eleyii ti a máa ń pè ní strawberry. So ó pé oríṣiríṣi. Mo dẹ̀ mú-- ó de- ó, ó depend lórí time tí a bá wà. Bọ̀ ní gbogbo ìgbà mo máa ń fẹ́ràn tí strawberry, then, tí cream náà, tí em creamy ice cream. So milky ice cream mo máa ń fẹ́ràn náa. So adùn tí mo fẹ́ràn lórí-- ṣùgbọ́n ilé tí mo fẹ́ràn jù ní gbogbo ẹ, òun ni em tí strawberry, mo fẹ́ràn iyẹn. Mo fẹ́ràn yẹn gan-an, gan-an lọ́pọ̀. Ṣùgbọ́n mo- mo ní ní ọkàn náà láti, láti dá àwọn other, en adùn wọn. So ṣùgbọ́n ilé tí mo fẹ́ràn gan-an ni tí ice-- ehm strawberry ice cream. Yeah.

Owó tí mò ń gbà ò dára tó. N'ílu Nàìjíríà wọn kan kìí san owó gidi. Àwọn owó tó máa ń san fún èèyàn wọ́tẹ́ pé, beni pe wọ́n kan, eh, pé kí èèyàn kó le fi máa jẹun ni. Kò sí owó tó ń san gidi sẹ́ pé èèyàn lè fi ṣe àwọn nǹkan bí i fàá tó, tó tóbi gidi. So ní ọ̀pọ̀ ìgbà èèyàn mo máa ní láti, láti ẹ́ nì ṣe àwọn, àwọn iṣẹ́ mìíràn láti fi gẹ́tì owó tí mo niid. Torí owó tí mò ń gbà kò tó rárá àti rárá ó kéré gan-an sí eyi tí mò ń ná ní oṣù. Ṣùgbọ́n kí èèyàn máa kọ́, kó má dàbẹ́ ní pé èèyàn ò ní bí i kan lọ, kí èèyàn má kò máa jókòó sílé. Bí àwọn Yorùbá ń sọ pé ẹ́, abọ́ kini ó sì dára ju jì lọ. So kí èèyàn má, kí èèyàn ṣí ri kékeré. Ó dáa jù pé kí èèyàn má rí nǹkan àtọ́. Ṣùgbọ́n owó tí mò ń gbà kò, kò pọ̀ àtọ́, kò pọ̀ rárá.

Mo máa ń jẹun nínú ọkọ̀ mi dáadáa, tí máa ń lọ, tí máa ń lọ sí ìrìnàjò, bíi rú tí bá a ń lọ láti ibí lọ sí ìlú Èkó. Àwọn ìrìnàjò tí ẹ pé ó bá pẹ́, tí mo bá jẹun nínú ẹ, ah, èbì máa pa ẹni hun. Dóòní ìgbà mi tí èèyàn bá gbé àwọn, ẹ, àwọn ọkọ̀ àwọn bọ́sì ní kini, o máa ní bó ṣe máa ń rùn. Ṣùgbọ́n nítorí ẹ, mo máa ń fi fẹ́ràn láti jókòó sí, ẹ, ibi fèrèsé. Soda atẹgun a lè fẹ sí mi dáadáa, ṣùgbọ́n mo máa ń jẹun, mo máa ń jẹun nínú ọkọ̀ dáadáa. Mo dẹ̀ máa ń ra ǹkan lọ́nà. Irú tí n bá lè mú kan dání tí mo bá ti ń lọ, tí mo bá, tí a bá ti wà ní ọ̀nà, mo máa ra ǹkan. Torí àwọn òní, àwọn òní driver yẹn náà, wọ́n máa ń dúró lọ́nà fún wa láti ra ǹkan, ǹkan ta bá fẹ́ jẹ lọ́nà. Torí irú ìgbà ta bá, ta bá, ta bá travel lọ síbi tó jẹ́ pé, bó yá like seven hours nínú mọ́tò, àwa nínú mọ́tò. Wákàtí tó, tó jìnà tó pọ̀ gàn gidi, so a máa ní láti ra ǹkan. So mo máa ń ra, mo máa ń ra ǹkan dáadáa, mo máa ń jẹun nínú mọ́tò dáadáa.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ nígbà mí, ó máa kò kì í jẹ́ ní lè sọ pàtó nítorí nígbà mí tí màá wà lọ́nà, mo máa ń bọ́ sínú traffic. So ìrìn-àjò mi nígbà mí, mo lè rí bí wákàtí, ogún or wákàtí thirty like thirty minutes. So, à nígbà mí ó máa ń jù bẹ́ẹ̀lọ. Ṣùgbọ́n mí ní constant torí nígbà mí a kì í predict ọ̀nà níbí mo lè bọ́ sọ́nà báyì kí, traffic kò pọ̀ ní ọ̀nà. So mo máa need láti ìgbà mi one hours so but mo máa ń like láti tètè jí láàrọ̀ so that bóyá tí traffic báwà o tí ó básì traffic o mo máa tètè dé ibi ṣe.

Mi le sùn, mi le sùn láì lo aṣọ ìbora láti fi bora mi. Kò sí tí oru bá ń mú ò, tí oṣù bá ń mú ò, mo máa ń fẹ́, mo máa ń fẹ́ràn láti fi aṣọ bora bora mi. Mi le sùn, mi le sùn láì lo aṣọ ìbora. Yé é, ó ti ẹ ti mọ́ mi lára. Ṣùgbọ́n bọ̀ tí oru bá ń mú, tí oru bá ń mú, mo le lo aṣọ tó bá fẹ́lẹ́ láti fi bora. Sí, ehn, ìgbà òtútù tí ó jẹ kó tútù mú, màá lo aṣọ tó bá tóbi tó bá dẹ̀kì láti fi bora. Ṣùgbọ́n mi ò le sùn láì máa bora torí mo ní láti bo ojú mi. Torí ẹ mi ò ní sùn, mi ò ní rí òórùn yẹn sùn. So, mo ní láti lo aṣọ ìbora tí ń bá sùn. Mo fẹ́ràn láti máa lo aṣọ ìbora fi bora tí ń bá sùn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Mo, mo fẹ́ràn ìpàdé lórí fóònù gan ju èlé tí a máa ń pàdé ní, ẹ́, ọkàn kan tí a máa jókòó, tí a máa sọ because oníkálukú ló ní, ló mọ, ló mọ bukátà tó ń, tó ní dání. So, ẹlòmíì lé wà níbi iṣẹ́, ìr émi mo lè má ní àyè láti lọ fún ìpàdé níbi tátì má péjọ, níbi tá ti má pé papọ̀ joo. Ṣùgbọ́n ìpàdé lórí fóònù, lórí, ẹ́, fóònù, kò sí ibi tí èèyàn wá bá wà, èèyàn ó máa le connect, èèyàn máa le sọ nǹkan tó bá fẹ́ sọ. Because kò ń ṣe gbogbo ìgbà ni èyàn máa ń ráyè láti lọ fún ìpéjọpọ̀ ìpàdé, ṣùgbọ́n ìpàdé lórí fóònù níbi tó báwà ó lè sáré gbàyè níbi iṣẹ́ bóyá fún wákàtí ogún, wákàtí ogún fún ẹ láti join ìpàdé. Tí wọ́n bá lẹ̀, tí wọ́n bá lẹ̀ ti parí nǹkan tí ẹ̀ ń sọ, ó ti tọ̀nà nìyẹn. So, mo fẹ́ràn ìpàdé lórí fóònù dáadáa. Mo, mo fẹ́ràn ẹ̀ gan ju kí èèyàn máa, nísìí, nísìí o, mo fẹ́ràn ẹ̀ gan ju pé kí èèyàn máa pàdé ní, ẹ́, ọkàn kan. Torípé kò ń ṣe gbogbo èyàn ló ní àkókò láti má pàdé àti pé distance, so mo fẹ́ràn ìpàdé lórí fóònù.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe, mo máa ń fẹ́ràn láti ṣe eré ìdánì dáadáa. Mo máa ń fẹ́ràn láti ṣe dáadáa, àn lọ́pọ̀ ìgbà láàárín àwọn ọ̀rẹ́ mi. Bíi nígbà míì gan-an, fúnra mi gan-an, mo máa ń ṣe, like màmá bá ra mi ṣeré. Màmá sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé màmá máa kàn máa ronú ṣá, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà mo máa like láti ṣeré ìdánì pẹ̀lú, pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. So, yeah, mo máa ń ṣeré ìdánì dáadáa lọ́pọ̀ ìgbà. Dára, dára.

Etí mi dára dáadáa. Etí mi dára, mo máa ń gbọ́ràn dáadáa. Etí mi dẹ́ máa, mi ní, mi ní ìṣòro kankan, ní etí mi. So etí mi dára dáadáa. Mo máa ń gbọ́ràn, mo sì ti máa ń gbọ́ nǹkan tí àwọn èèyàn bá sọ fún mi. Mo máa ń rò pé etí mi dára ní tẹ́. Kíni dé kí máa, mi ní ìṣòro kankan lé etí mi?

Mo máa ń fọwọ́ mi ní ìgbà tó pọ̀ lójoojúmọ́. Irú tí mbá ṣe jẹun tán nísinsìnyí báyìí, mo máa máa fọwọ́ mi. Ọ̀họ ti mbá kí n tó jẹun, mo máa because nítorí pé mo mọ oúnjẹ wa nílẹ̀ Yorùbá ó máa ń máa ń gba ka fọwọ́ jẹ. So tí máa fẹ́ jẹun kí n tó jẹun, mo máa fọwọ́ mi. Tí má lè ti jẹun tán, mo máa tún fọwọ́ mi. So tí mbáa ti pé mo ṣiṣẹ́ agbára, tí mbá ṣiṣẹ́ tó pé pé àmo fọwọ́ kan nǹkan tó pé ó lè eh bí i yẹpẹ̀ a àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, so mo máa fọwọ́ mi tí mbá ti ṣe tán. Mo máa ń fọwọ́ mi dáadáa. Kò sí mi ò ní mi ò ní iye ìgbá pató ti mo máa ń fọwọ́ ní ojoojúmọ́, ṣùgbọ́n mo máa ń fọwọ́ mi dáadáa ní gbogbo ìgbà lójoojúmọ́.

Mo ní orúkọ ìnagijẹ tó pọ̀ gáán ni. Nígbà tí mo wà ní ilé ìwé girama, àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní, àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí lórúkọ ìnagijẹ kan. So àwọn ọ̀rẹ́ kan tí mo ní ó máa lórúkọ kan tó máa ń pè mí, àwọn kan náà máa tún lórúkọ kan tó máa ń pè mí. So mo ní orúkọ ìnagijẹ tó pọ̀. Nígbà tí mo tún wọ ilé, ilé ìwé, yunifásítì, mo ti ní àwọn ọ̀rẹ́ mi kan náà tẹ́ kí wọ́n tún máa ń pè mí ní, ehn, orúkọ tó, orúkọ tó pọ̀. Àwọn orúkọ ọ̀wọ́n náà tó lẹ̀ jẹ́ orúkọ tó wọ́n máa ń pàyàn lẹ́rìn-ín. So mo ní orúkọ ìnagijẹ tí ó pọ̀ gan-an. Àní ilé náà, ní ilé àwọn òbí mi náà máa ń pè mí ní àwọn orúkọ kan, àwọn, àwọn ọ̀rẹ́ mi ní àdúgbò. So mo ní orúkọ-- tó ìgbà tí mo ti wá dàgbà, ní sì bá, mo wá, mo wá tú àrà tí jẹ́ kó tẹ eyọ̀ kan mú mi lára péré, ehn, nítorí àwọn orúkọ ìnagijẹ mọ. Dìmọ́, dìmọ́ tí màá ṣe ń bá àwọn èèyàn padà, màá fẹ́ máa pè wọ́n ní àwọn orúkọ kan. So mo ní orúkọ, ehn, ìnagijẹ tó pọ̀ gáán.

Mi ò mọ̀ bi wọ́n ṣe máa ń pa ẹja o. Mi ò mọ̀ bi wọ́n ṣe máa ń pa ẹja. Ṣùgbọ́n ká ní pé ẹja tí wọ́n ti pa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí oje pe ẹniyan máa lọ tún rà. Mo mọ̀ bi wọ́n ṣe máa ń gẹ. Ṣùgbọ́n láti pa ẹja, ẹja tó sì ní ẹ̀mí nínú, mi ò mọ̀ wọ́n ṣe máa ń pa. Tíru timbá fẹ́ ra irú àwọn ẹja báyẹn báyìí, mo máa ń sọ fún àwọn tó máa ń ta kó bá mi pa irú ẹja catfish báyìí. Mo máa ń sọ fún wọn kó bá mi pa irú ẹja yẹn. So, tí mo bá délé, mo kàn máa wọ́n máa bá mi pa, wọ́n máa bá mi gẹ. So tí mo bá fi lè délé, mo kàn máa ṣe, máa ṣe láti ibẹ̀. Torí ẹrù máa ń bà mí láti, láti fọwọ́ kan, ẹja tó sì ń mí, tó sì ń rìn nínú omi. So mi ò mọ̀ bi wọ́n ṣe ń pa ẹja. Ṣùgbọ́n mo máa ń like láti jẹ ẹja tí wọ́n ṣe pa, tí ò kí n se éleyití wọ́n ti pa, tí wọ́n wá gbé sínú freezer. But mi kìn, mi kì í pa ẹja fúnra mi. Tí mo bá wà nílé, mo lè sọ fún àwọn ẹ̀mẹgbọ́n mi kó bá mi pa, bọ̀ fúnra mi. Mi kì í ń pa ẹja.

Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò ó pé oríṣiríṣi, mò ń bọ̀, mò ń bọ̀. Ó pé oríṣiríṣi, so nígbà mí mo máa tó bá pé ibi tẹ́ pé ó máa jìnà, tó bá pé ó máa pé kí n tó dé, then mo máa dira fun gidigidi àtí bí ọjọ́ méje àbọ́ ọjọ́ kẹta mo tí máa bẹ̀ sí ní tó awon aṣọ mi. Mo kà ní pé ibi tó jẹ́ pé mo máa sáré ló máa sáré padà wá ni. Mo ò ní fi bẹ́ẹ̀ dira fun.

Mo máa ń rìn ní àlàáfíà gan gidi. Mi tie kí máa, mi kì í máa ní ìjà pẹ̀lú àwọn èèyàn torí mo jẹ́ èèyàn tó je pé òkàn mi máa ń balẹ̀. Mi dẹ̀ kí ń bá àwọn èèyàn jà, tí ba ń kọjá, mo máa ń kí àwọn èèyàn, ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí, ẹm, àṣà wa ní ilẹ̀ Yorùbá, àmáa, a ní èkíkí fún gbogbo ìgbà irú ẹkaro, ekasan So mo máa ń rìn ní àlàáfíà, mi dẹ̀ kí ń bá àwọn èèyàn jà. Mo máa fẹ́ràn láti, láti wà ní ilẹ̀ pọ̀ pẹ̀lú àwọn èèyàn, then láti kó ọ̀rẹ́. So mo máa ń rìn ní ìrìn àlàáfíà gan gidigidigidi. Mi dẹ̀ kí ń jà, mi kì í ṣe ọmọ tó máa ń jà.

Mi tíì lọ sí, mi ò tíì lọ sí àgọ̀ rí ṣùgbọ́n mò ń, mò ń gbìyànjú láti lọ ní ọdún, ọdún tuntun ta fẹ́ wọ̀ yìí. Mo like, mo fẹ́ràn láti-- because mo máa ń wo eré àgọ́ lórí television, so mo, mo fẹ́ràn láti lọ bẹ fún èmi, fún ara mi. Ṣùgbọ́n mi ò tíì lọ rí. Ṣùgbọ́n ó wà lára àwọn nǹkan tó jẹ́ pé mò ń, mò ń gbìyànjú láti-- because mi kì í ráyè. Most of the time tó jẹ́ pé wọ́n máa ń shoot àwọn tí wọ́n máa ń play àwọn bọ́ọ̀ yẹn, mi kì í máa ráyè. Mi kì í máa ráyè so. Ṣùgbọ́n mo plàn láti lọ.

Ó ti ṣe díẹ̀, ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ọ̀dọ̀ dókítà gbẹ̀yìn, ó ti ṣe díẹ̀ torí pé ara mi ń yá, ara mi máa ń yá. Ṣùgbọ́n mo máa ń lọ fúún, ẹẹẹ, fún ọ̀dọ̀, sí ọ̀dọ̀ dókítà ní like ẹ̀ẹ̀kan ní ọ̀, ní oṣù mẹ́ta. Ṣùgbọ́n ó ti ṣe díẹ̀ tí mo ti lọ torí pé míìí, mi ń ṣàìsàn, so kò lè sí ǹkan tó le mú mi lọ sí ọ̀dọ̀ dókítà. Even tí mo bá tára, mi bá tó bá ṣe mí bẹ́ ni pé ara mi ò fẹ́ yá tí máa ti sùn, tí máa, tí máa sùn fún, tí máa le sùn dáadáa. Fún ìgbà díẹ̀ mo máa, mo máa recover. Gbogbo bo ṣe ń ṣe mí só, ó ti ṣe díẹ̀ gan tí mo ti lọ sọ́dọ̀, eeee, dókítà gbẹ̀yìn.

Ojú mi dára o, ojú mi dára gan gidi. Mo jẹ́ èèyàn kan tó rẹwà gaaan, gan gidi. So ojú mi dára. Mo dẹ̀ like láti máa, láti máa tọ́jú ojú mi, torí pé mo tún, mo tún, mo tún mọ̀ pé even tó bá ní, tó bá ní, tọ́jú ẹ bá dára, ní dáadáa, o sì ní, o sì ní láti, o sì nílò láti máa tọ́jú ojú ẹ, láti máa tékià ẹ̀, kí ó máa wẹ̀, kó máa fọ ojú ẹ tó bá ti láárọ̀, kó tó wẹ̀ lálẹ́, kó tó fọ ojú ẹ, Abí tó bá lo makeup, ṣ'ojú ẹ kò fọ ojú ẹ? So, mo ojú mi dára gidi.

Mi ò ní irungbọ̀n o. Mi ò ní irungbọ̀n nítorí pé ọmọbìnrin ni mi. Ọmọbìnrin ò dẹ̀ ki n ní irungbọ̀n. So mi ò ní irungbọ̀n, ṣùgbọ́n mo ní irun lórí mi tó pọ̀ dáadáa. Mi ò dẹ̀ gbàdúrà kí n ní irungbọ̀n, torí pé ọmọbìnrin ò kí máa-- tó mo ní àwọn ọ̀rẹ́ kan tẹ́ pé ọmọbìnrin náà ni wọ̀n, tí wọ́n dẹ̀ ní irungbọ̀n, ṣùgbọ́n wọ́n máa ń, wọ́n máa ń try láti máa, láti máa fàá. So èmi ò ní irungbọ̀n, mi ò dẹ̀, mi ò dẹ̀ gbàdúrà kí n ní irungbọ̀n láyé.

Mi kì í máa ń wọ, mi kì í máa ń gbé àpò ẹ̀yìn tí máa ti lè lọ ibi iṣẹ́. Mi kì í máa ń gbé. Àfi tí bá yẹ pé mo bá, mo bá ń lọ sí ìlú kejì, tí máa ń travel, tí máa ń rìnrìn àjò nìkan mo máa ń gbé àpò ẹ̀yìn. Ṣùgbọ́n tí mbá ń lọ ibi iṣẹ́ mi kì í máa ń gbé àpò ẹ̀yìn, àpò bá ọwọ́ ni mo máa ń gbé lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tó bájẹ́ pé mò ń travel ni, tóbá'ẹ́ pé mò ń lọ sí ìlú kejì àbí mò ń lọ fún excursion, ọ́ bí àmọ́ a fẹ́ gbé àwọn nǹkan lọ ibi iṣẹ́ tí wọ́n pé kò lè gba inú báàgì, inú báàgì tí mo gbé dání, ò ní lè jẹ́ kí n gbé àpò ẹ̀yìn. Ṣùgbọ́n mi kì í dédé ń gbé àpò ẹ̀yìn bẹ́ẹ̀ yẹn. Àpò ẹ̀yìn, àwọn okùnrin ló sába máa ń gbé àpò ẹ̀yìn tẹ́ pé ẹni aṣọ tó máa wò wọ́n lè gbé àpò ẹ̀yìn sí i, ó dẹ̀ máa lọ pẹ̀lú ẹ. Ṣùgbọ́n obìnrin, kò sí nǹkan tí mo fẹ́ fi, tí mo fẹ́ rí lì fẹ́ fi àpò ẹ̀yìn ṣe. Mo máa ń prìfáà láti gbé hand bag. So àpò ọwọ́ ni mo máa ń gbé, mi kì í máa ń gbé, mi kì í máa ń gbé àpò ẹ̀yìn.

Mo fẹ́ràn láti máa wọ aṣọ, eh, ṣòkòtò àti, àti buba. Ó ṣe ó ṣòkòtò àti buba. Àwọn aṣọ tó ṣe jáde, àwọn aṣọ òyìnbó tá ń pè ní trouser àti shirt. Èmi máa like láti wọ skirt, madee tuu like láti máa wọ gown. Ṣùgbọ́n nígbà mi máa like láti wọ aṣọ ìbílẹ̀, aṣọ ìbílẹ̀ Yorùbá. Ni, ní ọ̀pọ̀ ìgbà lọ́jọ́ Sunday, lọ́jọ́ Sunday yà, mó like láti wọ aṣọ ìbílẹ̀ Yorùbá bọ̀. Ni, ní ìgbà tó pọ̀ jù mó máa like láti wọ ṣòkòtò àti shirt ní gbogbo ìgbà tó pọ̀ jù. Torí mó má, mó má, ara mi má, mó má like bó ṣe má ń rí lára mi. Ó ń gé aṣọ tẹ́kò bá mi lára. So mo de like bó ṣe má ń rí ní ara mi.

Ah, mo fẹ́ràn alẹ́. Mo máa ń like alẹ́. Alẹ́ ni torí àárọ̀ báyìí tí máa ti le jí, màá lọ ibi iṣẹ́, màá prepare ọmọ, gbogbo àárọ̀ yẹn àti ọ̀san yẹn a máa ṣiṣẹ́, a máa ṣiṣẹ́ olè máa ráyè. Ọ̀pọ̀ alẹ́ tí bá ti lè dé, màá wẹ̀, màá, màá wọṣọ, màá relax, màá sùn. So alẹ́ ni mo fẹ́ràn jù torí àárọ̀. Even ní ọjọ́, eh, ní weekend gan self, mo sì máa ṣiṣẹ́ ní àárọ̀, osan bọ alẹ́ sí òru. Kan bí owó ago mẹ́fà ìrọ̀lẹ́ yẹn. Àwọn time tí mo like jù nìyẹn. Àkókò tí mo like jù nìyẹn. Torí time fún mi, jẹ́ time fún mi láti, láti sùn, láti, eh, relax, láti calm down. So alẹ́, mo fẹ́ràn àkókò alẹ́ ni mo fẹ́ràn jù.

Tí n bá ti lè ní, ìṣòro níbi iṣẹ́ bẹ́yẹn, ó di pé, ó lórí, ti ó bá je pé ìṣòro ti o je pé, kò kọjá agbára mi, mo màá kọko jókòó. Tó bá je ńkan ti o jẹ́ pé boya èèyàn kan, mú mi bínú àbí mo n ṣe ńkan lọ́wọ́ ti ó dàru mo mí lójú, mo màá kọko jókòó. Then màá jókòó, màá tú ìrònú mi ro, màá jẹ́ kí ọkàn mi balẹ̀ dáadáa. Màá ṣẹ wà padà tún lọ attempt it because ó lè jẹ́ bí a tó bí n ṣe ń rush ni ò jẹ́ kí bí àwọn kíní yẹn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. So màá jókòó, màá jẹ́ kí ọkàn mi báà lẹ̀. Tò bá yí pé bí yá ìjà ni àbí níbi iṣẹ́, mo máa ń like pé èèyàn kan fẹ́ bá mi jà. Mo máa ń fẹ́ràn láti fi ẹjọ́ sun àwọn tó bá, tó bá jù mí lọ níbi iṣẹ́. Tó bá jẹ́ pé ìṣòro náà tí mo face lẹ́nu iṣẹ́ náà ni tí n má lè rí pé mo ń try láti ṣe tí mo dẹ ri pé kò, kò ṣe, then mo máa report ẹ̀ fún àwọn, fún àwọn ọ̀gá ní ẹnu iṣẹ́ so that wọ́n máa le sort ẹ out fún mi.

Wi-Fi mi yára tó, ó yára tó. Àti pé ó tún depend lórí ibi tí bàá wà. Tí mo bá wà ní ilé ní ọwọ́ àárọ̀ àti ọwọ́ ọ̀sán, ó máa ń lọ náà bọ̀, a máa ma lọ díẹ̀lẹ̀ díẹ̀, díẹ̀lẹ̀ díẹ̀. Bọ̀ ní ọwọ́ ooru, òh, ó máa ń lọ gidigidi torí àwọn ènìyàn kì í máa-- gé, móst àwọn ènìyàn tí máa su by that time. So, network yẹn máa lọ gidigidi. Bọ̀ ní ọwọ́ ọ̀sán, ó lè máa slow. Nígbà mí máa tún switch sí another, eh, máa tún lo another network láti fi, eh, bọ̀ ó máa ń lọ nígbà mí. Mo sì le fi ṣe àwọn nǹkan online. Bọ̀ àwọn nǹkan àti pé tẹ́ẹ́kí tí mo fẹ́ ṣe tẹ́kọ̀ọ́ ó lè máa-- orí kankan máa load load kótó dipé, kótó dipé ó ṣe.

Mo fẹ́ràn láti máa jó gan-an gidigan. Bí mo ti máa lọ sí party báyìí, mo máa ń jó. Mo máa ń like láti gbọ́ orin. Mo jẹ́ ǹkan tó pé mo like láti máa gbọ́ orin kode sí, ẹ́, orin wa ní ilẹ̀ Yorùbá kò sí kó gbó, kó má jó, so ìwà ìjẹnu, eeyan a jó síi ni. So mo fẹ́ràn láti máa jó gan-an gidigidi. Ijó jẹ́ one of-- ó jẹ́ ǹkan lára àwọn ǹkan tí ẹ pé, ẹ́, mo, mo fẹ́ràn láti máa, láti máa ṣe torí mo ti asan- ipa kan àtẹ pé tí ọkàn ẹyàn bá lọlẹ̀, tí ẹyàn bá mọ ǹkan tí ẹ kọ se, tó bá kọ play orin tí ó bá bẹ̀rẹ̀ sí ní jó, inú e a tún dùn. Amo tó bá lọ sí party, tó bá lọ sí ìgbéyàwó, tó lọ sí isomọloruko, tó bá lọ sí church gan sef, wà á jó. So e si-- ẹ́, ó jẹ́ ǹkan tó ẹ pé inú àṣà, àṣà wa ní ilẹ̀ Yorùbá láti máa, láti máa jó. So bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa, láti máa jó dáa, dáa, dáradára nítorí pé ijó máa ń jẹ́ kí inú mi máa dùn. And tí bá, tí mi bá, tí máì-- tí ọkàn mi bá lọlẹ̀ báyìí, tí mo bá ń ronú, tí màá kò tilẹ̀ gbé orin síbàá ẹ, tí màá tilẹ̀ bẹ̀rẹ̀ sí ní pílè orin, mo ti ń jó ní ẹ̀. Ká tó mọ wá ká ti máarùn. Ọkàn mi ti like, ọkàn mi ti bá lẹ̀, mo ti tún feel, ẹ́, mo ti tún feel lively again. So mo máa ń like láti máa jó. Mo de like láti máa, láti máa gbọ́ orin ṣùgbọ́n ijó yẹn, tó mo lè máa mọ particular style bọ̀, màá ṣa máa jó títí tí mo de máa ń wo àwọn, àwọn fídíò, fídíò ǹkan tó máa máa kọ mi láti máa jó náà tó jẹ́ pé tí màá ti le wò àwọn fídíò, èmi máa mú láti máa mọ àwọn dancing steps sí àwọn ijó kọ̀ọ̀kan tó jẹ́ pé, ẹ́, tó jẹ́ pé mi ò mọ̀. So.

Mo máa ń fẹ́ràn láti fọ aṣọ ní ìdajì ní òwúrọ̀, ní ọjọ́ Satidé bẹ́ẹ̀ yẹn kó tó di pé mo jáde àbí kó tó di pé mo relax. Torí àárọ̀ yẹn mo sì máa ní agbára láti fọ aṣọ dáadáa. So mo máa ń fọ aṣọ kí n lo, washing machine láti fọ. So that aṣọ yẹn a lè gbẹ kó tó di pé alẹ́ máa fi lẹ́. So mo máa ń like láti fọ aṣọ ní, ní àárọ̀ then ní ọ̀sán. Ìgbà mìíràn mo máa ń fọ aṣọ náà ní ọ̀sán, but nígbà tó pọ̀ ju àárọ̀ ni mo máa ń fẹ́ràn láti fọ aṣọ. Torí ní àárọ̀ yẹn mo sì máa ní agbára láti mú àwọn nǹkan kan torí tí ọ́ bá ti di ọ̀sán àbí irọ̀lẹ ó ti máa rẹ mí. So mo máa ń fẹ́ràn láti fọ aṣọ ní, ẹm, ní àárọ̀

Ìwà ìsọ̀wọ́ mi ń lọ dáadáa. Mo dẹ̀ rí, ẹh, owó lórí rẹ̀ dáadáa. A dípé lọ́wọ́ Ọlọ́run fún iye. Mo dẹ̀ ń try láti, ẹh, mo dẹ̀ ń try láti improve nípa láti jẹyọ dáadáa nípa ìwà, ẹh, ìsọ̀wọ́ mi. Ṣùgbọ́n ó ń lọ dáadáa. Ìwà ìsọ̀wọ́ mi ó ń lọ dáradára.

Mo fẹ́ràn láti jẹ, eh, ẹ̀fọ́ rírò. Eléyìí ta máa ń pè ní, kí l'orúkọ rẹ̀ yen gan-an? Kí l'orúkọ yẹn gan-an? Ẹ̀fọ́ arówójẹja. Árówójẹja la máa ń pè ní Àkúrẹ́. So mo like è. Ó wà lára ẹ̀fọ́ tó jé pé, eh, mo like gan. Ẹ̀fọ́ tán máa ń ro papọ̀, and bí wọ́n dè ṣe máa ń ṣe, wà dín ata ẹ, wà lo ata, ata rodo. Wà dín ata ẹ, wà fi ẹja sí, wà fi irú sí. Tí mo máa ń likẹ́ eléyìí tan máa ń fi, irú sí compared sí eléyìí tí o jẹ pé bóyá wọ́n kàn rò lásán. Torí irú yẹn náà máa ń tún, ó wà lára ǹkan tí o jẹ pé o máa ń fún oúnjẹ ní, eh, aroma ní ilẹ̀, ní ilẹ̀ Yorùbá. So máa fi, wọ́n máa fi irú sí i. Tí wọ́n bá ti lè ro, tí wọ́n bá ti lè ro, wọ́n á ro papọ̀ báyen Then mo máa ń like láti fi jẹ oúnjẹ bí sèmọ́. Then ẹ̀fọ́ tí mo tún like náà, mo like ewédú. Mo like ewédú gan-an, gan gidi. Ewédú, wọ́n máa ṣe ewédú funfun like wọ́n ní fi anything si. Wọ́n kàn máa ṣe ewédú àti wọ́n á fi, eh, kí l'orúkọ ẹ sí i? Iyọ̀ si. Then wọ́n ma wá dín ata ẹ ní ọ̀tọ̀ separate. Wọ́n ma dín ata ẹ lọ́tọ̀. So wọ́n á fi jẹ àmàlà, ewédú àti àmàlà. So ẹ̀fọ́ tí mo, tí mo like jù ìṣ ewédú àti ẹ̀fọ́ rírò. Èfọ́ rírò tí a mọ̀ sí arówójẹja ní Àkúrẹ́. Àwọn kan dè máa ń pè ní ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀hẹn. Àwọn mìíràn máa ń pè ní ẹ̀fọ́ tẹ̀tẹ̀, but arówójẹja ni mo mọ̀ sí jù.

Well, eh, ìbéèrè tí o béèrè yìí kò fún mi ní, eh, pàtó. Torí ohun ìpèsè pé oríṣiríṣi, mo ní orí ohun ìpèsè ibi iṣẹ́ wà, ohun ìpèsè ti ilé wà. Mo jẹ́ kí n, jẹ́ kí n sọ nípa ti, eh, ohun ìpèsè ilé. Tojepe ohun ìpèsè ilé ló ń sọ. Mo ń ṣiṣẹ́ so owó tí máa tí lè, rí níbi tí mo ti ṣiṣẹ́ tí máa tí lè sanwó fún mi then, màá lọ sí ọjà dẹ̀, màá ra àwọn nǹkan tí, tí mo fẹ́ tí mo máa nílò. Tí mo mọ pé àwọn nǹkan yìí ò mo máa nílò ní oṣù tí mo wà yìí, dẹ̀ mo máa rà á sílẹ̀ torí kó má rẹ pé ó máa bọ́ sí ìgbà tó pé ìgbà tí màá nílò ẹ̀, ó máa bọ́ sí ìgbà tó pé kò ní sí owó lọ́wọ́ mi láti rà á. So mo máa ń, mo máa ń fẹ́ràn láti ra àwọn kíní ẹ̀ sílẹ̀ láti, láti pípia ara mi. So, eh, àwọn nǹkan dè máa tí máa tí, a nígbà mí tí máa fẹ́, tí máa ní di ǹkan tí tó bá sì wo ẹ́ láti gẹ́tì rẹ lọ́wọ́ mi, mo máa ń béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi, mo lè yá owó yẹn. Dẹ̀ tí máa ti lè ra ǹkan tí mo fẹ́ yẹn, màá dẹ́dà padà tí ó bá ti wà lọ́wọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ní ti má tí lè jẹun bẹ́ẹ̀ yẹn. Mo má ń like like number one, tó fẹ́ kun oúnjẹ tó jẹ́ pé oúnjẹ ìkele mo fẹ́ jẹ, màá fọwọ́ mi kí n tó jẹun. Then, àwọn Yorùbá máa ń sọ kiní kan tó jẹ́ pé wọn kì í fẹ́ràn láti máa to jọ́ tí wọ́n bá tí ń jẹun. So tí má tí lè jẹun bẹ́ẹ̀ yẹn, ọ̀pọ̀ ìgbà mi kì í, mi kì í fẹ́ràn láti, láti to jọ́. So màá dé jẹun lẹ́ẹ̀ mó máa ń fọwọ́ mi. Màá fọwọ́ mi kí n tó jẹun, màá fá abọ́ mi. Mo ní ìwà, bọ̀ mo ní ìwà tó dára nígbà tí màá jẹun. And tí a bá sọ̀rọ̀ nípa ìwà tó dára tí èèyàn bá ń jẹun nílẹ̀ Yorùbá, a sọ ní pé tó bá tí ń jẹun, má máa tó jọ́. Tí tó bá tó jọ́, nǹkan tó ń jẹ́ kó má lọ sápa ẹ lórí. Kó dára ǹkan ìwà, ìwà tí èèyàn bá tí ń jẹun. Then another one ni, ni pé, èm kí èyán fọwọ́ ẹ, abọ́ tó fẹ́ fi jẹun. Make sure pé abọ́ tó fẹ́ jẹun yẹn, ó mọ òlo ábọ́ tó dọ̀tí láti jẹun. So mo ní ìwà tó dára tí màá ń jẹun.

Mi ò kí ń máa ń wọ ìborùn o, torí gbogbo aṣọ tí mo máa ń, tí mo máa ń wọ, tí mo máa ń fẹ́ràn láti wọ̀ kò kíì, kò kí ń nílò ìborùn. So mi kì í wọ ìborùn, mi kì í wọ ìborùn rárá. Ṣùgbọ́n to ba jẹ́'pé ìgbà mi ti máa wọ bíi irú àti bùbá, ẹh ẹh mo lè wá lo ìborùn àbí ti n bá wọ gáùùn. Mo lè lo ìborùn, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà mi kìí lo, mi ò kí ń lo ìborùn.